Báwo ni mo se máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Yorùbá máa ń pòwe kan, wọ́n ní tí a bá dé ibi iṣẹ́, a ṣe ni. Tí mo bá dé ibi iṣẹ́ tí ó bá jẹ́ pé òun ṣe ohun tí mo gbáradì fún, bóyá iṣẹ́ kékeré ni nǹkan tí mo ní lọ́kàn pé má ṣe níbẹ̀, kí n wá dé ibẹ̀ kí n wá rí pé iṣẹ́ tó wà níbẹ̀ ju bó ṣe yẹ lọ. Mo sì ti bá ẹni tó ní iṣẹ́ sọ̀rọ̀ pa owó tí mo fẹ́ gbà. Kò sí ṣíṣe, kò sá èṣe, màá kojú rẹ̀ náà ni, màá ṣe ni. Àmọ́ ìgbà mí, àwọn ìṣòro mi máa wà lẹ́nu iṣẹ́ tí ó jẹ́ pé a kọjá bó ti yẹ. Irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀, oníbàárà mi, màá pè sáà kíyèsi, a tún ọ̀rọ̀ sọ. Bóyá mo fẹ́ fowó kún ni oò àbí bóyá fẹ́ ra irinṣẹ́ sí ní oò. Àmọ́ tí iná wa, iná wa tí ò bá ti wọ̀ máa ń fi irú iṣẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ni. Torí pari pari gbogbo ẹ̀, olúwẹ ni ló máa pàdánù. Torí tí o bá torí bọ̀, nǹkan tó máa padà, iṣẹ́ tó máa padà ṣe níbẹ̀ á kọjá owó tó gbà tó jẹ́ pé lákòó tán gbogbo ẹ̀, ó lè má rí kọ́bọ̀ mú lọlé tàbí kó tún jẹ gbèsè ń diẹ̀. Nítorí ìdí èyí, irú iṣẹ́ bẹ́ẹ̀ tí ó bá ti kọjá mímì, ó máa ń fi lẹ̀ ni.

Nígbà wo ni mo kàn ìn lọ wo eyín? Ìyẹn túmọ̀ sí pé nígbà wo ni mo kàn ìn? Ìgbà wo ni mo lọ wo eyín mi kẹ́yìn? Ee, à, èmi kì í sábà lọ wo eyín o. Pé bí ọ̀dọ̀ àwọn dentist, èmi kì í sábà lọ síbẹ̀ torí kò sí ohun tó ṣe mí léyín. Lóòótọ́, kò di ìgbà tí nǹkan bá tó ṣè eeyàn kí èèyàn tó lọ sọ́dọ̀ àwọn, ẹ, kí èèyàn tó lọ sí ilé ìwòsàn. Àmọ́ nílùú wa níbí kò sí, kò sí ìpèsè fún gbogbo àwọn nǹkan ìkínṣẹ́ pé kó wà. Àmọ́ gbogbo rẹ̀ owó ńlá ńlá ló bá lọ. Owó ńlá ńlá. Àwọn nǹkan tó yẹ kí ìjọba fi sípò, tó yẹ kí ìjọba ṣe ìpèsè fún kò sí rárá rárá rárá rárá. Nítorí ìdí èyí ìwọ̀nba nǹkan ni a máà ń sábà fi ọkàn sí pé a fẹ́ ṣe lọ́wọ́ ara wa torí pé ìjọba ò ṣe ìpèsè tí oyẹ̀ kiwon ṣe fún àwọn aráàlú. Ó di ìgbà tí nǹkan bá tó ṣe ará ilú, ki ará ilú ó tó mọ̀ pé òun fẹ́ lọ, òun fẹ́ ṣe àkíyèsí àbí òun fẹ́ lọ ilé ìwòsàn.

Báwo ni mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ dáadáa. Ǹkan tí ó lè mú mi máa rán ènìyàn lọ́wọ́, kó jẹ́ ẹni tí mi ò mọ̀ rí tàbí ẹni tí mo mọ̀ rí, ni pé tí agbára nǹkan náà ò bá sí lọ́wọ́ mi, tí nǹkan náà ò bá-- tí mi ò bá ní agbára láti ṣe nǹkan náà, bíi ẹni tí ó bá nílò owó àbí ó nílò oúnjẹ àfi témi gan ò bá lóúnjẹ tí mo fẹ́ jẹ nìkan ni mi ò lè rán ẹni náà lọ́wọ́. Ẹni tó sì nílò owó, bó ya owó tó nílò pọ̀, èmi gan fúnra mi, n ò sì sárájọ́ dáadáa, n ò ní lè ṣerú ìrànlọ́wọ́ bẹ. Àmọ́ ṣàṣà, ni màá rí ẹni tó ní ìrànlọ́wọ́, tí ó nílò ìrànlọ́wọ́ tí mi ò ní ṣe fun. Èmi máa ń ṣèrànlọ́wọ́ fáwọn ènìyàn, àwọn tó wà láyi ká mi, àwọn tó wà níta tí mi ò mọ̀ rí, mo lè máa kọjá lọ ẹni tí mi ò rí rí, a kàn dá mi dúró, òun nílò nǹkan báyìí, òun nílò nǹkan báyìí, màá dẹ̀ tówọ́ bápo, má dẹ̀ fún un. Nítorí ìdí èyí, ó jẹ́ nǹkan tí mo, tí mo máa ń ṣe dáadáa. Ó ti ẹ̀ jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti ṣe, láti máa ran àwọn ènìyàn lọ́wọ́. Tí kì bá ṣe pé kò tí ì fi bẹ́ẹ̀ sí agbára, kò tí ì fi bẹ́ẹ̀ sí owó ní ọwọ́ mi, tó bá ní pé owó wa dáadáa ni, à, màá ṣe ju bí mo ṣe ń ṣe lọ.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? To tú mọ̀ sí pé irú ẹ̀bùn wo ni mo fẹ́ràn láti fún àwọn ènìyàn. Ẹh, olúkálùkù pẹ̀lú èrò ọkàn rẹ̀ gẹ́gẹ́ bí èmi, èmi bí ẹnìkan, ẹ̀bùn tí mo fẹ́ràn láti fún àwọn ènìyàn, òun ni owó. Bẹ́ẹ̀ni, òun ní owó torí pé bíi ẹ jáwo ẹni tó ń ṣe ọjọ́ ìbí, ẹni tó ń ṣe ọjọ́ ìbí báyìí ńsin ìí, mo lè rò pé à, irú ẹ̀bùn wo ni mo fẹ́ fún ẹni í? Bóyá mo lọ ra ago, àbí mo lọ ra bàtà, ago ọwọ́, àbí mo ra bàtà fún un, àbí mo ra ìtẹ̀sára, èyí tàwọn òyìnbó ń pè ní perfume, kí n wá fún un tán kí ó wá jẹ́ pé ó ní irú ẹ nílé. Nítorí inú ẹ ó dùn o, yóò dúpẹ́ lọ́wọ́ mi pé mo fún un ní ẹ̀bùn, but ṣùgbọ́n ó lè ní irú rẹ̀ nílé. Tí n bá ra ago fún un ó lè láago ń lé, kó má fi bẹ́ẹ̀ fẹ́ràn ẹ̀. Kò sẹ́ni tí ò ní bàtà, tí n bá ra bàtà fún un, á ní ó ṣáà ní bàtà, ó lè má fi bẹ́ẹ̀ fẹ́ràn ẹ̀. But ṣùgbọ́n tí n bá fún un lówó, yóò fi ra nǹkan tó bá wù ú, yóò fi ra nǹkan tó nílò tí ó ní témi ò mọ̀ pé kó ní. Nítorí ìdí èyí ni mo ṣe fẹ́ràn pé kí n fi owó ṣe ẹ̀bùn fún ùnyàn, jukúnun ra ǹkan ara lọ fún un lọ.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ ó pọ̀ tó o. À, omi tí mo ń mu lójoojúmọ́ ò fi bẹ́ẹ̀ pọ̀ o. Ká máa pàrọ́ o. Bí gẹ́gẹ́ bí, bí àwọn sáyẹ́ǹsì ṣe sọ, wọ́n ní ká máa mu tó lítà márùn ún bi gálọ̀nù kékeré kan lójúmọ́. Èmi kì í mu tó bẹ́ẹ̀ o, hùn ní pa'rọ́. Èmi kì í mu tó bẹ́ẹ̀. Omi tí mo ń mu lójúmọ́ kan kò lè ju bí lítà méjì sí lítà mẹ́ta lọ. Èmi kì í mu tó lítà márùn ún. Omi tí mo ń mu lójúmọ́ ò ju lítà méjì sí lítà mẹ́ta lọ. Ìdí sì ni wípé kò sómi tó mọ́, kò sómi tó dá ní agbègbè mọ́ ju kára pure water, omi tàn, omi ọlọ́rà tá ń pè ní pure water tàbí omi tó ń ṣe sínú ike tá ń pè ní table water. Ti n bá ni ra pure water mélòó ni mo fẹ́ mu tó fe fi pé five lítà. Ẹ mọ iye pure water tíyún o jẹ ni.

Ṣe mo mọ bi a ti ń tún àwọn nkan ṣe? À bẹẹni dáadáa, dáadáa kódà ṣaṣa ni nkan ti hun ò le tún ṣe. Ti nkan bá bàjẹ́ nínú yàrá mi, èmi máa tún un ṣe. Tiná mi ò bá tàn, o bá jẹ́ wáyà ni èmi máa wò, máa wo ohun tó ṣe, máa ṣe fúnra mi. Ti, fáànù mi bá yọnu, tí ò fẹ́ bó ti yẹ, èmi fúnra mi máa tú, máa wo ohun tó ń ṣe, màá dẹ ṣe. Ti nkan tí mo fi mú iná wọlé, èyí táwọn òyìnbó n pè ní extension box, tí ó bá ṣiṣẹ́ dáadáa, èmi fúnra mi máa tú, máa tún un ṣe, a dẹ ṣiṣẹ́. Ai mọye nkan ni mò ń tún ṣe fúnra mi, ai mọye. Iwonba ni nkan tí màá gbé lọ fún ẹni tó máa bá mi ṣe. Bóyá nítorí pé mó dẹ̀ jẹ́ oníṣẹ́ ọwọ́ ni, òun ló jẹ kí n fi ojú sí gbogbo àwọn nkan náà. Ṣaṣa ni nkan, mò ń rẹ́lé fúnra mi. Ti ibi kan bá fọ́, màá rẹ fúnra mi. Ti nkan bá bàjẹ́, màá tún un ṣe fún-- ti ilẹ̀kùn mi bá jà, màá, èmi ni máa kan, màá kan fúnra mi. Gbogbo irú nkan bẹyẹn ò kò rú mi lójú. Kò sí nkan tó lè ṣòro fún mi láti ṣe. Ọlọ́run fún mi lẹ́bùn náà, mò sì ń lò ó láti fi tún nkan ṣe. Kódà mò fi jẹun. Ẹni bá fẹ́, tí nkan rẹ̀ bá bàjẹ́, tó bá need àtún, tó bá nílò àtúnṣe, á ké pè mi, màá, màá sì lọ bá wọn ṣe.

Kí ni mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ohun tí n máa ń ṣe náà ni pé ibi ti ólúkálúkù bá mọ̀ ni màá ń pín iṣẹ́ fún wọn sí. Àfi tó bá jẹ pé mo lọ siṣẹ́ lábẹ́ èèyàn. Àmọ́ tó bá jẹ́ emi n mo ní iṣẹ́ tí mo pe wọn wá ṣe, iṣẹ́ tó tio to jẹ́ pé ó nílò àkíyèsí, tó nílò ìfarabalẹ̀, ohun lè mi máa ń sábà ṣe. Tó jẹ́ pé mi ò ní kánjú ṣe. Páápàá jùlọ tó bá ti jẹ́ pé èmi n mo ní iṣẹ́ náà, ibi tí ó tio tó nílò àkíyèsí, tó nílò ìfarabalẹ̀, tó nílò tí èèyàn ò ní kánjú ṣe, ibẹ̀ ni máa ń wà tí màá farabalẹ̀ ṣe. Màá yan iṣẹ́ fáwọn yòókù. Ibẹ̀ lèmi máa lemi maa ń dúró sí láti lè rí pé kò ṣaàṣìṣe níbẹ̀ torí pé àwọn irinṣẹ́ ta lò níbẹ̀ o lè je awọn tó wọ́n gidi tó jẹ́ pé tó bá bàjẹ́, àwa làárà padà kó má ba di gbèsè. Nítorí idí èyí èmi ni màá mójú tó ni màá ṣiṣẹ́ n bẹ̀

Báwo ni mo ṣe máa ń lo àkókò mi pẹ̀lú ẹbí mi? Bí mo ṣe máa ń lo àkókò mi ni pé tí mo bá ti lọ síbi iṣẹ́, tí mo bá dé ilé a ti ṣú. Nítorí ìdí èyí, mo máa ń fi sí ìparí ọ̀sẹ̀, èyí tí àwọn ènìyàn bọ̀ ń pè ní weekend. Ìparí ọ̀sẹ̀, màá rí pé mi ò jáde. Ká jọ jókòó, ká jọ ṣeré, ká jọ ṣeré, ká jọ ṣe ohun kan papọ̀, ká rojú ara wa lẹ́ẹ̀, ká sọ̀rọ̀. Màá ń fi ìparí ọ̀sẹ̀ mi sílẹ̀ fún àwọn ẹbí mi. Ìgbà mí ìgan wà tó jẹ́ pé iṣẹ́ á wà, àmọ́ màá jẹ́ kó yé ẹni tó ní iṣẹ́ pé n ò lè ṣiṣẹ́. Bí àfi tó bá di àárín ọ̀sẹ̀ láti Monday lọ, ọjọ́ ajé lọ. Àmọ́ tó bá ti jẹ́ ìparí ọ̀sẹ̀, mo fẹ́ lò ó pẹ̀lú àwọn ẹbí mi. Pápá jùlọ ní ọjọ́ ìsinmi, mo fẹ́ lò ó pẹ̀lú àwọn ẹbí mi. Tí a bá ti lọ ṣọ́ọ̀ṣì, tí a ti dé, a jọ wà, a lọ. Kò sí ẹni tó ń lọ síbi kankan, a jọ ṣeré.

Ṣé mo máa ń jẹun nínú ọkọ̀ mi? Làkọ́kọ́ n kò ní ọkọ̀, àmọ́ bí m bá lọ́kọ̀ kò sí'hun tó burú n bẹ̀ tí m bá ń jẹun nínú ọkọ̀ mi torí pé kí ni èmi mo lọ'kọ̀ náà. Nítorí idi èyí n ò rí ohun tó burú nínú pé mo ma jẹun nínú ọkọ̀ mi àbí mi ò jẹ nínú ọkọ̀ mi torií pé kìi ṣọ́kọ èrò èmi mo lọkọ̀ náà. Ti n bá lóúnjẹ tí mo fẹ́ jẹ, mo lè jẹe nínú ọkọ̀ mi.

Ṣé mo máa ń wọ fìlà? Mo máa ń wọ fìlà dáadáa, kódà mo ló oríṣìíríṣìí, mo ló oríṣìíríṣìí fìlà bẹ́ẹ̀ ni. Torí pé mo sì ní ìfẹ́ sí àti mo wọ fìlà náà ni. Mo ní fìlà aṣọ ìbílẹ̀, ìyẹn native ẹ̀. Mo ní fìlà aṣọ ìbílẹ̀, mo ní fìlà àwọn olóyìnbo tí English rẹ̀, ìyẹn tí wọ́n ń pè ní face cap. Mo ní ló oríṣìíríṣìí, oríṣìíríṣìí àwọ̀, náà sì ni mo ní. Bí mo bá ń jáde máa wọ̀, òórùn lè má mú kí n wọ, òórùn lè má mú kí n wọ, torí pé mo kàn ní ìfẹ́ sí àti máa dé fìlà, a máa, a máa mú mi rẹwà sí i.

Àwọn áàpù wo ni mo máa ń lò jù? Àwọn áàpù tí mo máa ń lò jù lórí fóònù, lórí íńtánẹ́ẹ̀tì, òun náà ni WhatsApp call, è WhatsApp. Mò ń lo Instagram àti Facebook. Mò ń lo YouTube. Mò ń lo Twitter èyí tó ń pè ní X. Àmọ́ eléeti mo máa ń lò jù òun ni WhatsApp. Òun ni mo máa ń lò jù nínú gbogbo áàpù, torí òun ló ní láti ṣe pé kó dà tí mo ń bá ní owó lórí ẹ̀rọ láti pe èèyàn, mo lè fi WhatsApp call, mo lè fi pe èèyàn. Mo lè fi send message. Mo lè fi polówó ọjà mi. Nítorí ìdí èyí, WhatsApp ni mo máa ń lò jù nínú gbogbo áàpù.

Kí ni àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú? Gẹ́gẹ́ bíi plumber, àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni kí iṣẹ́ mi ó gbèrò kó gbòrò si, kí n ní àwọn oníbàárà ńlá ńlá, àwọn tó ń ṣiṣẹ́, àwọn tó ń ṣiṣẹ́ estate, àwọn surveyors, àwọn engineer ńlá ńlá tó ní láti ṣe pẹ̀lú ìjọba.

Ṣé mo ní àgbàlá òjò? N tí kọ́lé, ká ní mo ti kọ́lé ni mo, ni mo lè ní oríṣìíríṣìí àgbàlá, àmọ́ mi ò tí kọ́lé. Mo sì ní ìgbàgbọ́ pé èmi náà ó kọ́lé, òun ní lè tèmi lọ́jọ́ kan, òun kọ́lé tàbí òun rà lé. Àmọ́ ẹni tó bá ní ilé lórí, tó jẹ́ òun ló ni lé, òun ni ó rántí pé óun fẹ́ lágbàlá. N ò sí tí ní ilé báyìí, mo n yá lé gbé ni.

Ṣé mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo ti kọ oríṣiríṣi ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà ìgbà mí gẹ́gẹ́ bí plumber, ó láwọn iṣẹ́ kan tó máa pè mí sí tó jẹ́ pé mi ò tíì, mi ò tíì láǹfààní àti ṣe. Tí bá ti rí irin iṣẹ́ tí a fẹ́, ohun ta fẹ́ ṣe orí Íńtánẹ́ẹ̀tì lórí YouTube, òní máa ti sáré lọ wo irú ǹkan tí irú iṣẹ́ ta fẹ́ ṣe yẹn ni màá ti sáré lọ wòó orí Íńtánẹ́ẹ̀tì ni màá ti sáré lọ wòó lórí YouTube. Kódà àìmọye ìgbà ni mo ti ṣẹ bẹ. Kódà mo sì ṣe bó ṣe yẹ kí n ṣe tí ó sẹ́ni tó mọ̀ pé mi ò ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ rí. So nítorí náà, ẹ́ lórí Íńtánẹ́ẹ̀tì mo ti kọ oríṣiríṣi ǹkan tó sì wúlò fún mi dáadáa tó ràn mí lọ́wọ́ lẹ́nu iṣẹ́ tó jẹ́ pé kò sẹ́ni tó mọ̀ pé mi ò ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ rí.

Kí ni mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Ohun tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun, ọ̀ ni ẹ̀mí ìrẹ̀lẹ̀, ẹ̀mí ìgbọ́ràn, ẹni tó fẹ́ kọ́ nǹkan tuntun àti ẹni tó fẹ́ iṣẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni, torí ẹni tó bá ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó bá bá wí, kò ní bẹ́ ji yan, kò ní bẹ́ ja n pátá. Ẹni tó bá ní ṣúru, òun ló ní, òun ló ní, ẹ̀mí àti kọ́ nǹkan tuntun. Ẹni tó bá sì fẹ́ kọ́ nǹkan tuntun, òun ló ní ẹ̀kọ́ kọ́. Ẹni tó bá sì fẹ́ ṣiṣẹ́, òun ló lè fún iṣẹ́ rẹ̀ ní ìlọ̀síwájú. Bẹ́ẹ̀ ni, torí ẹni tó bá ní ìgbéraga tó lágidi, yóò, ó má, yóò dáṣẹ́ olúwa rẹ̀ rú, yóò bá gbogbo nǹkan jẹ́. Nítorí ìdí èyí, ẹni tó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, tó ní ṣúru, tó ṣetán láti kẹ́kọ̀ọ́ àti tó sì ṣetán láti, láti ṣiṣẹ́, òun nìkan ni mo lè gbà sí iṣẹ́ kó má ba à dáṣẹ́

Ṣé mo máa ń jẹ oúnjẹ tó kù? Ìyẹn túmọ̀ sí pé ṣe mo máa ń jẹ oúnjẹ tí mo jẹ sẹ́kù? Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ, èmi kìí dò oúnjẹ nù. Àfi tó bá jẹ́ pé oúnjẹ náà ti bàjẹ́ nìkan ló kù. Tí oúnjẹ náà ò bá ti bàjẹ́, tín bá dé, màá tún da sórí iná, màá jẹ́ kó gboná dáadáa, màá sì jẹ. Nítorí pé kò dáa láti máa da oúnjẹ nù, kò dáa, kò ń ṣe ń tó dáa rárárara, kò ń ṣe ìwà tó dá. Kí ẹ̀yàn máa da, kí èyàn máa fi oúnjẹ ṣòfò, kò dáa. Nítorí ìdí èyí, tèmi bá jẹun sẹ́kù, máà ń dé pamọ́ ni, máa gbé pamọ́ tí àsìkò bá dé, la bá ti tó, tá àṣíko bá ti tó láti tún jẹun, màá dà padà sórí iná, màá jẹ́ kó gboná tó bá sì ti gboná.

Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi? Hhn, ó sóríṣi, ó kó oríṣìíríṣìí, ó wà lóríṣìíríṣìí ọ̀nà. Ó sì lójú ìṣòro. Tóbá jẹ nípa tìjà tàbí tóbá jẹ pa pé ẹni kan ní ìṣòro kan tó fẹ́ yanjú, èèyàn náà tọ̀. Tóbá jẹ nípa tí pé ẹlẹgbẹ́ mi kan ní ìṣòro kan tó fẹ́ yanjú. Tóbá jẹ ẹni tó wúlò fún mi tàbí tó n náà ti ṣe ìrànlọ́wọ́ fún mi rí, àà, nǹkan kékeré nù, màá ṣe gbogbo nǹkan tó bá wà nípa mi láti rànlọ́wọ́. Nítorí pé kí ni ó náà wúlò fún mi nígbà tí mo wà nínú ìṣòro. Bí àwọn olóyìnbo ṣe máa ń sọ pé “A friend in need is a friend indeed”. Ó, ìgbà fún múrí ní ìgbà fún gbàdà báwọn ni Yorùbá ṣe máa ń sọ. Ọ̀rẹ́ tó bá wúlò fún mi nígbà tí mo wà nígbà ìṣòro, irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni mí náà máa wúlò fún tó bá wà nínú ìṣòro. Kò jẹ́ bó ṣe jẹ́ o.

Nígbà wo ni mo kọ̀ín kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́? Èyí tó tún mọ̀ sí pé, nígbà wo ni mo kọ́ ǹkan tuntun kọ̀ín ní ibi iṣẹ́? Ojojúmọ́ ni mo lè sọ wípé mo ń kọ́ ǹkan tuntun torí gẹ́gẹ́ bí plumber tí mo jẹ́ tí mo báa ń ṣe ǹkan tí mo lo ọgbọ́n tí mo mọ̀ láti fi ṣiṣẹ́ ná tí mo báa ń ṣe lọ. Bí a tó bá fẹ́ dàrú, tí mo bá lọ sí orí íńtánẹ́ẹ̀tì lórí YouTube, tí mo bá lọ wo bọ́n ṣe é, ó lè yàtọ̀. Ìgbà mi ò tí máa ń yàtọ̀ sí bí mo ṣe ṣe. So tí mo bá wò yen, màá tún kọ́ ọ mọ́ eléyì tí mo ti mọ̀ tẹ́lẹ̀. Ìyẹn tún mọ̀ sí pé mo ti kọ́ ǹkan tuntun ní ọjọ́ náà. Ìgbà mí tí mo bá n ṣiṣẹ́ lọ, ọ̀nà tí mo mọ̀, ó lè má ba à bí mo ṣe fẹ́ ṣe é yen, ó lè má ba à ṣiṣẹ́ bẹ́ẹ̀. Màá tún wá dán ọgbọ́n mi wò tí mi ò lò rí. Ìyẹn tún mọ̀ sí pé-- tí mi ò lò rí. Ọgbọ́n tuntun tí mo wá dán wò yen, a wá ṣiṣẹ́. Ìyẹn náà tún mọ̀ sí pé mo ti kọ́ ǹkan tuntun láti lò níbi iṣẹ́.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi bií ìyẹn bíi challenges lédè òyìnbó. Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi as a plumber gẹ́gẹ́ bí plumber tí mo jẹ́, òun ni pé ní ọjọ́ tó pọ̀jù iṣẹ́ plumber ò ń ṣe é daṣẹ́. O gbọdọ̀ múuyàn dání bóyá ọmọ ìkọṣẹ́ ni àbí ẹni tí tóo máa sanwó fún ẹ tẹ́ẹ bá parí iṣẹ́. Àfi tó bá jẹ́ pé ẹ ti parí gbogbo iṣẹ́, ìwọ kan wà ń ṣe àyẹ̀wò. O wà ń ṣe àyẹ̀wò àwọn iṣẹ́ tí ẹ ti ṣe kó má jẹ́ pé nǹkan kan àbí nǹkan mìíràn o pé wọ́n ṣe dáadáa. Àmọ́ tí iṣẹ́ sì ń lọ, tí ẹ sì wà lẹ́nu iṣẹ́ tí o dẹ́yin tí o sì ń ṣe pé iṣẹ́ àtúnṣe kékeré. Tó bá jẹ́ iṣẹ́ àtúnṣe ńlá nínú ilé ńlá tàbí iṣẹ́ tuntun o gbọdọ̀ múuyàn lọ́wọ́. Ìyẹn jẹ́ ìdojúkọ kan tí o, ti o sì bóo ṣe fẹ́ ṣe o gbọdọ̀ múuyàn dání. Ìdojúkọ kan nìyẹn. Ìdojúkọ mìíràn, òun náà ni kóo gba iṣẹ́, kóo má mọ̀ pé irú àwọn àwọn nǹkan tọ́n fẹ́ lò sínú ilé. Tó jẹ́ pé wàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ tán, wọ́n a ṣẹ̀e máa kó àwọn nǹkan tọ́n fẹ́ lò. Ó sì lè jẹ́ àwọn nǹkan tí àwọn irin iṣẹ́ tíwọ̀ o lo rí nọ́n fẹ́ fi sí ibi tí o ti fẹ́ ṣiṣẹ́. Wà á ṣẹ̀ ní láti lọ sórí íńtánẹ́ẹ̀tì orí YouTube láti lọ kọ́ ǹpa àwọn nǹkan yẹn. Kó má bá di pé o máa bá n ó máa bá ìṣe oníṣẹ́ jẹ́, kóo má lọ jẹ́ gbèsè.

Ṣee mo máa ń pa owó pamọ́? Mo máa ń pa owó pamọ́, mo máa ń pa owó pamọ́ bí o ti ẹ pọ̀. O wún mi kìi n lè pa owó pamọ́ ju bẹ́ẹ̀ lọ, kìi n lè tọ́jú owó ju bí mo ṣe ń tọ́jú lọ. Àmọ́o, ẹ́hh, bá ṣe náwó, bá ṣe n jẹ́, bá ṣe n mu, tá ń wọ mọ́tò, tá ń jáde lójoojúmọ́, ìnáwó pọ̀ ju owó ta ń pa lọ. Ìnáwó ti pọ̀ ju owó ta ń pa lọ. Ìjọbaa lùwà ò sì fi rọ̀ wá lọ́rùn. Ìjọba o fi rọ̀ wá lọ́rùn rárára. Ìnáwó pọ̀. O fẹ́ ra oúnjẹ lásán, òní iye toó, tó má ná. O fẹ́ wọ mọ́tò, òní iye tó máa ná. Owó ilé, owó iná, owó agbálẹ̀, àwọn owó pẹpẹ́pẹ̀ kokọ̀ọ̀kan tèyàn ó fojú sí lórísìrísìí. O fẹ́ dáná, o fẹ́ ṣe gbogbo, nǹkan o fẹ́ ra gáàsì, o fẹ́, àh, ìnáwó pọ̀, ìnáwó pọ̀ gidi. Àmọ́ ju gbogbo ẹ lọ náà, kò sí bií ìnáwó ṣe lè pọ̀ tó. Kò sí bí owó teyàn ń gbà ṣe lè kéré tó. Èyàn gbudọ̀ fi ààyè sílẹ̀ láti máa fowó pamọ́ nítorí ọjọ́ ìdágírì.

Ṣé mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera tàbí ṣe mo máa ń jẹ oúnjẹ tó léròjà fún ìlera? Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oúnjẹ tó ní èròjà fún ìlera. Iyẹn tí eléyi tòyìnbó ń pè ní balanced diet. Mo máa ń jẹ táyè rẹ̀ bá yọ. Ìdí ni wípé, à, ǹkan ti wọ́n ju, ǹkan ti wọ́n ju, kọ fún ọ̀pọ̀lọpọ̀ láǹfààní láti lè jẹ oúnjẹ tó léròjà fún ìlera. Torí pé ẹni tebi ń pa látaro tí ó ti jẹ ǹkan kan tó jẹ́ pé bóyá kò jẹun láàrọ̀, ó fẹ́ jẹun lọ́sàn án, kò ní jẹun lálẹ́. Oúnjẹ tó fẹ́ jẹ, a fẹ́ jẹun kó hun yó. Níwọn eléyi tó pọ̀ jù nínú àwọn èèyàn ní ìlú tèmi ni mò ń sọ i. A fẹ́ jẹun kó hun yó. Ẹni tó sì fẹ́ jẹun kó yó kò lè jẹ balanced diet láíláí. Ẹni tí ó lowo lọ́wọ́ tó fẹ́ jẹun kó hun ṣá yó, ṣé òun ló fẹ́ rántí jẹ balanced diet? Ṣé òun ló fẹ́ ra fruit? Òun ló fẹ́ ra èso? Àbí ṣé òun ló fẹ́ sọ pé, ẹ́, bóyá rice àbí ẹba ló fẹ́ jẹ? Ọbẹ̀ le wà kó má si ẹran, kó má ṣ'ẹja n nù ẹ̀. Ó lè jẹ rice kó má si ẹja, kó má si ẹran, kó jẹ́ pé omi ọbẹ̀ nìkan ló máa fi jẹ. Ṣé ẹni tí ó rẹ ẹran jẹun, tí ó rí ẹja jẹun, òun ló fẹ́ rántí pé òun fẹ́ ra fruit? So, bọ́rọ̀ náà ṣeri nu u. Àmọ́ èmi náà máa ń jẹ oúnjẹ tó léròjà fún ìlera ara mi kí n má ba à ṣàìsàn. Mo máa ń jẹ táayè rẹ̀ bá yọ, mo máa ń jẹ. Àmọ́ kì í ṣe gbogbo ìgbà.

Nígbà wo ni mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi? Ìyẹn túmọ̀ sí pé nígbà wo ni mo pàdé àwọn ọ̀rẹ́ mi gbẹ̀yìn? Àh! Èmi kì í ṣe ẹni tí ń kó ọ̀rẹ́. Èmi kì í ṣe ẹni tí ń kó ọ̀rẹ́. Àmọ́ àwọn ọ̀rẹ́ tí mo ní wọ́n ti rìnrìn àjò lọ sókè òkun. Àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan, àwọn ọ̀rẹ́ tí n bá sọ pé ọ̀rẹ́, àwọn ọ̀rẹ́ wọléwọ̀de kì í ṣe ọ̀rẹ́. Kákàn rira wa ń ta kákìra wa àwọn yẹn kì í ṣe ọ̀rẹ́. Àmọ́ ọ̀rẹ́, ọ̀rẹ́ wọléwọ̀de, ọ̀rẹ́ kòríkòsùn, ọ̀rẹ́ ká jọ gbọ́ra wa yé, ká jọ ránra wa lọ́wọ́ nígbà ìṣòro wọ́n sì nílẹ̀yi mọ̀. Àwọn kan wà ní Amẹ́ríkà lénìí, àwọn kan wà ní London lénìí. Nítorí ìdí èyí n kò ní ọ̀rẹ́ ní Nàìjíríà bí i. Àwọn tí mo tún le pè lé ọ̀rẹ́ mi, bóyá tọn ṣi wà ní Nàìjíríà, bóyá tọn ṣí mọ́ mi tí ó pàdé àwọn kankan. Àh! Ojo ti pẹ́ tí mo ti rí wọn gbẹ̀yìn. Ọjọ́ ti pẹ́.

Wákàtí mélòó ni mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́, plumber ni mí. Mi kì í ṣiṣẹ́ ká máa jí lọ sáìtì, rárá èmi kì í jí lọ ibi iṣẹ́. Àmo, mo máa ń dé ibi iṣẹ́ kásà ní aago mẹ́sàn sí mewàá. Màá dẹ̀ ṣíwọ́ iṣẹ́ títí aago mẹ́rin sí aago mẹ́rin àbọ̀. A bá máa ṣírò ẹ̀, wákàtí mẹ́fà, wákàtí mẹ́fà sí méje, méje ó pọ̀ jù. Èmi máa ń lò ó ní ẹnu iṣẹ́. Wákàtí méje ó pọ̀ jù, mo máa ń lò lẹnu iṣẹ́. Tó bá ti pé wákàtí mẹ́fà sí méje, màá ti ṣíwọ́.

Ṣé mo máa ń bínú nígbà tí mo bá wà ní inú ọkọ̀? À, mo máa ń bínú torí pé ọkọ̀ tí mò ń wọ̀ kì í ṣe ọkọ̀ àdáni. Ọkọ̀ èrò lọkọ̀ tí mo, tí mo máa ń wọ̀. Ní ìlú wa sì ní oríṣiríṣi àwọn èèyàn ń kanra nítorí ọ̀rọ̀ jíjẹ àti mímú àti rówó. Àwọn èèyàn ń kanra inú bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Akànfà gidi ṣeré ni. Nítorí ìdí èyí nínú ọkọ̀ èrò tí ń bá wọ̀, bí kọ̀ńdọ́tọ̀ ò bí ọ nínú, ìkannú àwọn èrò tó wà nínú mọ́tò, wọ́n bí ọ nínú. Ó wọ́pọ̀ dáadáa. Ó wọ́pọ̀ kan bí èèyàn nínú ọkọ̀, nínú ọkọ̀ èrò tí ẹ̀yàn bá wọ̀. Bí i kó fún kọ̀ńdọ́tọ̀ lówó, kó fún ẹ ní séǹjì rẹ padà, á di ìṣòro, á di wàlá. Tàbí kó fún un lówó kó máa fún ẹ lówó tó ya. Tàbí kó, kó fẹ́ gba séǹjì kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ẹ. Nítorí ìdí èyí oríṣiríṣi ǹkan oun ló lè fa kí èèyàn bínú nínú ọkọ̀ èrò. Wọ́n máa ń bínú nínú ọkọ̀ èrò dáadáa torí pé àwọn oríṣiríṣi èèyàn ló wà nínú ọkọ̀. Tára sí ǹkan wọn, bárá ṣe ǹkan wọ̀, lárà ǹkan àwọn náà. Àwọn iwa oríṣiríṣi sì ni wọ́n má maa gbé jáde.

Ṣe mo máa ń mu kọfí ní ibi iṣẹ́? Èmi kò ní àǹfàní à ti mu kọfí níbi iṣẹ́ nítorí iru iṣẹ́ tí mo ń ṣe. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo ń ṣe tó jẹ́ plumbing, ìṣèdọ̀tí sì ní pẹ̀lú. Kò fàyè gba kí n máa po kọfí tí mo bá dẹ́nù iṣẹ́. Ẹni tó ń ṣiṣẹ́ nínú ọ́fíìsì ló lánfàní à ti máa po kọfí, kó kókó mu kọfí tó bá wà ní ọ́fíìsì. Èmi ò sí nínú ọ́fíìsì, ẹnu iṣẹ́ lè mi wà. Iṣẹ́ mi sì jẹ́ iṣẹ́ ìdọ̀tí ṣíṣe. So nítorí ìdí èyí, n kò ní àǹfàní láti máa mu kọfí lẹ́nu iṣẹ́. Bó tí ẹ tílẹ̀ jẹ́ pé ó wu mí náà, kí mí ná wá ní ọ́fíìsì kí n máa mu kọfí. Àmọ́ nítorí ìlú tí ò rọgbọ, tí ò rojú ráàyè, òun lo fàá tó ṣe jẹ́ pé mo yàbárà sí iṣẹ́ plumbing. Bó ti ilẹ̀ wù mí, ohun tí mo kọ́ nílé ìwé ló wù mí kí n máa fi ṣiṣẹ́, kí mí ná wà lọ́ ọ́fíìsì, kí n máa gba ọyẹ́ sára. Àmọ́, kí ébí má bà pá mi ni mò ń tún fi lọ kọ́ iṣẹ́ plumbing, pé kí n máa fi gbọ́ bùkátà ara mi. Òó jú gbogbo rẹ lọ àti là kò tan. N kò ní àǹfàní láti máa mu kọfí lẹ́nu iṣẹ́, torí pé iṣẹ́ ìdọ̀tí ni mò ń ṣe. Mi ò ṣiṣẹ́ nínú ọ́fíìsì, iṣẹ́ plumber ni iṣẹ́ mi.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Òún iye ìgbà tó gbà ojú bí ogún sí ogójì ìsẹ́jú lọ, ogún sí ogójì ìsẹ́jú, òún ló gbà. Àmọ́ ní àwọn ọjọ́ tó pọ̀jù, èmi kì í sábà jẹ oúnjẹ ọ̀sán, oúnjẹ òwúrọ̀ àti oúnjẹ alẹ́ ni mo máa ń jẹ. Ohun tó sì fàá ju pé irú iṣẹ́ tí mo yàn láàyò tí mò ń ṣe gẹ́gẹ́ bí plumber, màá ti jẹun láàárọ̀, oúnjẹ tí ó di inú mi mú màá ti fi ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́, kí n tó tí mi ò ní àǹfàní àti tún lọ jẹ oúnjẹ mìíràn, ìyókù tì di alẹ́. Èmi kí sábà jẹ oúnjẹ ọ̀sán ní bá ti wà lẹ́nu iṣẹ́. Ọjọ́jùmọ̀ sì ni mò ń wà lẹ́nu iṣẹ́ àfi ọjọ́ ìparí ọ̀sẹ̀ nìkan ni mo lè sọ pé mo máa ń jẹ oúnjẹ ọ̀sán. Àmọ́ tí bá ti wà lẹ́nu iṣẹ́, èmi kì í jẹ oúnjẹ ọ̀sán, òwúrọ̀ àti oúnjẹ alẹ́ àwọn oúnjẹ tí èmi máa ń jẹ nu.

Ṣé mo máa ń gba àwọn ímeèlì àìwúlò? À, mo máa ń gba dáadáa àwọn ímeèlì tí ò ní ìtumọ̀, àwọn ímeèlì tí n ò mọ̀ bí tó ti wá, àwọn ímeèlì tí ò ṣe èmi ni mo fi ìwé ránṣẹ́ sí wọn pé mo nílò àwọn nǹkan kan lọ́dàtọ̀dọ̀ wọn o. Ta bá sọ pé èmi ni mo kọ̀wé sí wọn pé bóyá wọ́n fi ìwé ránṣẹ́ padà lórí nǹkan tí mo kọ sí wọn. Àmo awọn ímeèlì tí n ò mọ̀ nǹkan kan pa è lórísìírísìí, tọ́n pọ̀ gidi. Àná ni mo si jókòó ti ímeèlì adréèsì mi tí mo bẹ̀rẹ̀ sí ní yọ gbogbo àwọn orú àwọn méèlì bẹ́ẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí ní yọ wọ́n kúrò. Àwọn mi, e, méèlì tí ò ní jẹ́ n rí méèlì tó wúlò fún mi, tí ò ní jẹ́ ẹ mọ̀ gbà tí wọ́n wọlé torí àwọn méèlì o un ti pọ̀ jù, ó ti pọ̀ jù. Mo ṣà yọ wọ́n, yọ wọ́n, yọ wọ́n, yọ wọ́n, yọ wọ́n kúrò fún àìmọye wákàtí kí n lè má mọ̀ gbà tí méèlì, ímeèlì tó bá wúlò tí ó wọlé tí màá rí ká. Nǹkan tó mú mi tiẹ ṣe lánàá gangan nìyẹn torí méèlì, ímeèlì ti pọ̀ jù, ó ti pọ̀ jù.

Ṣé mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Mo nífẹ̀ sí gidi iṣẹ́ ìta gbangba mo nífẹ̀ẹ́ sí i dáadáa. Gẹ́gẹ́ bí o ní ṣe ọwọ́ àti gẹ́gẹ́ bí pulumba mo nífẹ̀ sí iṣẹ́ ìta gbangba o. Mo máa nífẹ̀ẹ́ sí i. Láwọn èèyàn máa lọ, àwọn èèyàn máa bọ̀, wọ́n a máa wò nǹkan tí mò ń ṣe. Mo nífẹ̀ẹ́ sí i. Mi ò ún ṣe, n òún ṣe ṣẹ̀ṣẹ̀ má ṣe, máa ṣe dáadáa. Mo tí ń ṣe ti pẹ́. Màá sì tún sì máa ṣe. Nítorí o jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí i.

Báwo ni mo se máa ń ṣètò àwọn ímeèlì mi? Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ pé àná ni mo jókòó ti ímeèlì adirẹ́sì mi tí mo bẹ̀rẹ̀ sí ní yọ àwọn ímeèlì tí ò wúlò tí mo bẹ̀rẹ̀ sí ní yọ wọ́n kúrò bó tìẹ tìlẹ̀ jẹ́ pé nǹkan tí mo lo wákàtí, kọjá wákàtí kan nídìí rẹ̀ ni. Nítorí ìdí èyí àwọn ímeèlì ọ̀ún lánàá mo bẹ̀rẹ̀ sí ní kó wọn sí eleyi tó yẹ kó wà nínú inbox, eléyìí tó yẹ kí n fà mí sí lórí àmín star. Àwọn tó wúlò gidi lóye, mo ṣàpín wọn káàkiri níbi tó yẹ kí wọ́n wà tó yẹ pé tí bá wo, tí n bá ń wá ǹkan kan, tí n bá ń wá méèlì kan mo mọ ibi tí màá wọ̀ láti lọ wọ méèlì ọ̀ún jáde. Bí mo ṣe tó gbogbo ẹ̀ mo tó mo tó dáadáa. Mo rí pé àwọn méèlì tí ò wúlò mo yọ gbogbo rẹ̀ kúrò mo gbá gbogbo wọn dànù. Àwọn méèlì tó wúlò tó ti pẹ́ mo fi s wọn sí ibi tó yẹ kó wà. Àwọn méèlì tuntun tó ṣẹ̀ wọlé mo fa àwọn iyun náà sí ibi tó wà, tó yẹ kó wà. Mo ṣàtó gbogbo wọn káàkiri débi pé kò ní sí ìdààmú, kò ní sí pé mi ò rí méèlì kan àbí mo ń wá méèlì kan, kò ní sí pé tí méèlì mí bá wọlé mi ò ní tètè mọ̀ àbí mi ò ní rí.

Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn ímeèlì mi? Bí mo ṣe máa ń ṣètò àwọn ímeèlì mi, ọ̀un na ní ara rẹ̀ ni mo ṣe lánàá. Ìgbà tí mo rí pé ímeèlì ti pọ̀ jù lórí address mi, ó ti pọ̀ jù ímeèlì àti bí ọdún márùn-ún sẹ́yìn, ju bẹ́ẹ̀ lọ tó wà lórí rẹ̀. Tí ímeèlì mi bá wọlé, mi kì í tètè mọ̀, mi kì í tètè mọ̀. Tí n bá wá ṣí ímeèlì oun, oríṣìíríṣìí màá ma rí àwọn ímeèlì tí ò wúlò. Mo máa kúkú ṣe kíni, gbogbo ímeèlì tí ò wúlò, mo gbá wọn jáde. Mo delete wọn. Mo wá to gbogbo àwọn ímeèlì tó wúlò, mo wá tò wọ́n sóríṣiríṣi ibi oríṣìíríṣìí. Mo f'àwọn kan sọ́ńdà star, mo f'àwọn kan sọ́ńdà important, mo f'àwọn kan sí inú inbox. So, èyí i mo gbá sí under spam.

Àkókò mélòó ni mo ṣètò àgógò ìjí mi? Àkókò mélòó ni mo fi agogo jíjì mi sí? Hmm. Àkókò tí mo fi ago jíjì mi sí ni aago mẹ́fà. Aago mẹ́fà. Bóyá mo ń jáde o, bóyá mi ò jáde o, aago mẹ́fà ni mo fi síí.

Ṣé mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún ni mo máa ń sábà lo lẹ́nu iṣẹ́ o, fún jíjẹ o, fún ilẹ̀ gbígbá o, fún gbogbo nǹkan tí mò ń ṣe jù, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Àfi tó bá yẹ pé mo fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀, mo fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ nìkan ni máa fọ ọwọ́ òsì tí àwa Yorùbá ń pè lọ́wọ́ àlàáfíà, òun ni màá fi tànbá.

Ṣé mo máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn lálàáfíà. Nígbà tí mi ò bá ti jẹ gbi, mi ò lè kú gbi. Ẹni bá jẹ gbi ló ń kú gbi. Mi ò mú nǹkan mọ́ kan. Nítorí ìdí èyí tí mo bá ń rìn, mo máa ń rìn pẹ̀lú àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ torí pé mi ò bẹ́ ẹnikẹ́ni jà. Mi ò bẹ́ ẹnikẹ́ni fa wàhálà. Mi ò ní ẹnikẹ́ni tí mo ń bá yàn di. Mi ò lẹ́ni kan boyà tí mo lè sọ pé mi ò fẹ́ fẹ́ rí. Ọkàn mi ò, ọkàn mi kì í sì tán mi lórí ǹkan bẹ́ẹ̀. Nítorí ìdí èyí, èmi máa ń rìn. Mo máa ń rìn nínú àlàáfíà, pẹ̀lú àlàáfíà ni mo máa ń rìn. Tí mo bá ń jáde, mi ò ní, mi kì í ṣe ń wọ ẹ̀yìn àbí kí ń máa wọ ẹgbẹ́ bí ẹni tó jalè. Mi ò ṣẹ́ ẹnikankan. Ẹni tí mo bá dé ṣe, òun ló mọ̀

Báwo ni mo ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́, n torípé èmi ni mo máa ń sábà gba iṣẹ́ mi fúnra mi gẹ́gẹ́ bí plumber. Mo kàn máa ń pe àwọn èèyàn kan wá ràn mí lọ́wọ́. Nídìí èyí ni yẹn tún mọ̀ sí wípé èmi ni ọ̀gá iṣẹ́ torípé èmi ni mo gba iṣẹ́. Mo kan mo kàn pé wọn kan wáa bá mi ṣiṣẹ́ ni. A kìí, mo sì máa ń ríi wípé kò sí ìjà. Tẹ́ gbogbo èèyàn bá ti ṣiṣẹ́ won bọ́ tí yẹ kó ṣe. Kò sí, kò sí pé ẹnìkan ń bínú sí ẹnìkan, tó onikaluku bá ti ṣe ohun tó yẹ kó ṣe. Mo sì máa ń ríi pé kò sí pé mò ń yan ẹnìkan jẹ, kò sí pé mò ń fún ẹni nìkan ní, ní nǹkan àbí mo láì mó níìfẹ̀ ẹni kan ju ẹni kan lọ. Mo máa ń ṣiṣẹ́ bó ti yẹ kó a ká ṣe iṣẹ́. Mo máa ń ṣe láàrin wọn bó ṣe yẹ kí n ṣe láàrin wọn kí kò má bà sí kùnsínú kùnsí kù.

Èso wo ni mo fẹ́ràn jẹ ju? Ìyẹn túmọ̀ sí pé, èso wo ni mo fẹ́ràn láti máa jẹ ju? Èso tí mo fẹ́ràn láti máa jẹ ju, òun ni ápù. Ìdí sì rí wípé iṣẹ́ tí ápù ń ṣe lára kò sí èso míràn tó lè ṣe. Bẹ́ẹ̀ni, àwọn òyìnbó máa ń sọ̀rọ̀ kan pé “An apple a day keeps the doctor away.” Ìyẹn jẹ́ ìlanilójú àti ìṣítí pé ápù jẹ́ nǹkan tí ó máa ń lé àìsàn sá kúrò lára. Ó wà lára nǹkan tó jẹ́ kí n nífẹ̀ẹ́ rẹ̀ àti wípé kìí ṣe èso tó dùn tó dùn yẹn, ara nǹkan tó tún jẹ ní ìfẹ́ sí ápù dáadáa nu.

Oṣù wo nínú ọdún ni mo fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù December, torípé ṣíṣe pọ̀ ní oṣù December. Oṣù tínú àwọn èèyàn má ń dùn gan ni nítorí ọdún Kérésìmesì àti ọdún ìsọdásí àti oṣù pé èèyàn ń sọdásí ọdún mìíràn. Oṣù December jẹ́ oṣù tí ó ma ń dùn mọ́ àwọn ènìyàn nù gidigidi. Oṣù ṣíṣe ni, oṣù rìnrìn àjò, oṣù, oṣù gbígbọ́lù dé, oṣù tí wà wà pẹ̀lú àwọn ẹbí rẹ, tẹ jọ ṣeré, tẹ jẹun, tẹ, tẹ rìnrìn àjò, tẹ lọ sóríṣiríṣi ibi ẹ bá ṣe fẹ́ sí. Oṣù tó, oṣù tó dùn, tó mú fẹ́ dání gidi gan ni, nítorí ẹ̀ ló jẹ́ kí n nífẹ̀ẹ́ December.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ, ìyẹn nínú wọ́lẹ́tì? Àwọn nǹkan tó wà nínú àpò owó mi ni owó díẹ̀, káàdì tí mo fi ń gbowó, ìyẹn ATM, ẹ́ káàdì ìdánìyan ọmọ, ìyẹn ID card, ẹ́ káàdì ìṣòwò, ìyẹn business card àti àwọn nǹkan bí i pépà kéékèèké kọ̀ọ̀kan bóyá àwọn nǹkan tí mo ti kó pamọ́, àwọn receipts oríṣìíríṣìí. Àwọn nǹkan tó wà nú, tó wà nú àpò owó mi ni tí mo lè rántí báyìí báyìí, àwọn tó wà nínú àpò owó mi ni.

Ṣé mo máa ń fín tùràrí? Mo máa ń fín tùràrí lẹ́ẹ̀kọ̀kan. Láàkọ́kọ̀, èmi kì í ṣe Mùsùlùmí. Mùsùlùmí mo mọ̀ tó máa ń fín tùràrí. Àmọ́ èmi kan máa ń fi sínú ilé ńigbà mí tí mi ò bá ní ìfẹ́ sí irú òórùn tó ń jáde nínú iyàrá mi ni mo se máa ń lò lẹ́ẹ̀kọ̀kan. Kò sí idi míràn tí mo ṣe máa ń fín tùràrí torí òórùn, òórùn ni ó máa ń mú mi fín tùràrí. Ìgbà mí mu kan máa ń fẹ́ gbé òórùn tùràrí yẹn, màá ní ìfẹ́ sí òórùn rẹ̀ lẹ́ẹ̀kọ̀kan. Màá kán tán sínú yàrá mi kó lè yí òórùn tó wà bẹ́ẹ̀ padà.

Báwo ní mó sé máà ń tọ́jú ará mi. Bí mó sé máà ń tọ́jú ará mi ó ju pé mo máa ń jẹun lásìkò. Máà mú òmí déédéé kí ọrọ̀ àìsàn kó má baà jẹyọ. Tí bá jẹun, màá mú òmí dáadáa, máa jẹ fúrútù. Tí bá ti ríi pé ará mi ń ṣe bákan bóyá ó rẹ̀ mí bákan, màá ti tètè wá ògùn tí màá fi pàdé rẹ̀. Mi kì í fi ààyè lẹ̀ fún àìsàn láti wọ inú ará mí. Gbógbó nǹkan tó bá yẹ kí n ṣe ni màá tètè ṣe. Mó máa ń mu àgbò, mí mú àgbò dáadáa èyí táwọn òyìnbó ń pè ní herbs. Moó máa ń mú ágbo dáadáa, mó máa ń sè nílé, mó máa ń ra níta. Kí ara mi bá lè jí pépé, kí àìsàn má bà a kó má baà jọba nínú ara mi. Ó náà ni mo ṣe máa ń ṣe gbogbo nǹkan tí mo ń ṣe kí n lè wà láíláfíà, kí n wà láíláfíà ará.

Nígbà wo ni mo kẹ́yìn ní àlá burúkú? Iyẹn túmọ̀ sí pé nígbà wo ni mo lá àlá burúkú kẹ́yìn. Mo si lá kan lánàá, àmọ́ mo ye lá, mo ye ji lówurọ̀ yii, ni mo ti fàdúrà pàdé rẹ̀. Hmm, mo lála pé mo rìn lọ, ọmọ kan wà ní ihoho láàrín àdúgbò. Mo wa n sáré lọ pé kín lọ wọ aṣọ níbi kan. Mo sì ti máa ń lá dáadáa, ó sì ti ṣú mi. Mi ò mọ̀ tí mo fẹ́ ṣe ní orí ọ̀rọ̀ náà. Ǹkan àlá burúkú sì ni, àlá burúkú ni kín máa lála pé mo rìn ní ihóho. Mo gba àdúrà torí rẹ̀ pé kó lọ fún mi ní ìṣẹ́gun lórí ẹ. Ó jẹ́ nǹkan tó ń kan mi, tó ń kan mi lomi inú, ó jẹ́ nǹkan tó ń bà mí lọ́kàn jẹ torí pé àlá, gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ lójú ayé, ojú àlá àbí nínú ẹ̀mí ló ti máa kọ́kọ́ ṣẹlẹ̀. Mi ò dẹ̀ ṣẹ̀ máa lá iru àwon àlá báyìí. O ti sú mi, kó olorun sàánù mi ni kó rán mi lọ́wọ́, kó yọ mi kúrò nínú gbogbo irú àlá bí ogun bí ogun báyìí.

Ṣé mo fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Ṣé mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè? Ìgbésókè túmọ̀ sí aeroplane. Mo fẹ́ràn rẹ̀. Kò sí ẹni tí ó fẹ́ràn láti wọ plane. Mo fẹ́ràn rẹ̀ gidigidigidi. Mo sì gbádùra àpé kọ́ ọlọ́uń ṣàánú mi, kó rán mi lọ́wọ́, kó gbé mi sókè, kó gbé mi lọ́wọ́ sókè jù báyìí lọ, kí n lè máa wọ lo ẹ̀rọ ìgbésókè lóòrèkóòrè. Nígbà tí mo bá nílò láti lọ sí ìlú mìíràn, kó jẹ́ ẹ̀rọ ìgbésókè ni màá lo. Ọ̀rọ̀ lórí owó náà ni. Mo sì mọ̀ pé kò sí nǹkan tó ṣòro, kò sí nǹkan tí ò ṣe ṣe tówo bá ti wà, èèyan ó rí i ṣe.

Kí ni mo máà ń ṣe kí n tó lọ sùn? Ǹkan tí mo má a ń ṣe kí n tó lọ sùn ni pé, bí a ti ń bá délé lálẹ́, màá wo fíìmù, mà á dáná amójú gbogbo rẹ̀ lọ, mà á kọ́kọ́ lọ ṣanra kín n tó sùn, tí n bá sanra tán, mà á gbàdúrà, mà á dẹ sun. Àwọn nǹkan tí màá ń ṣe léle kí n tó sùn.

Ṣé mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́? À, ìròyìn? That's news. Èmi kì í kọ ìròyìn níbi iṣẹ́. Àmọ́ mọ máa ń kọ report. Bẹ́ẹ̀ni, tó bá jẹ́ iṣẹ́ ńlá ni, a kọ report. Bóṣelo. Bóṣelo bóṣelo àti bẹ́ ṣe lọ. Àwọn irinṣẹ́ tán kówa, tí ẹni tó ní iṣẹ́ rà. Àwọn irinṣẹ́ tí oníbàárà ẹ rà pé kí ẹ bá fi ṣiṣẹ́, a máa ń kọ́ bá ṣe lò. Ìyẹn report. Àmọ́ ní ti ìròyìn yẹn, èmi kì í kọ ìròyìn o. Ìròyìn is news. Ìròyìn is news. Ẹ̀, reportì dàbí pé yàn n jábọ̀ fún yàn pé lórí nǹkan tó ṣẹlẹ̀ àbí bí eléyìí ṣe lọ, bí eléyìí ṣe lọ. Nǹkan tí a ṣe lé lé bá ṣe náwó eléyìí lé bá ṣe lò àwọn irinṣẹ́ yín lé léyìí.

Nígbà wo ni mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ìyẹn túmọ̀ sí pé nígbà wo ni mo gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn? À ìyẹn ti pẹ́ o. Bóyá ni ìgbà tí mo wà lábúlé. Tá bá n rin ìrìnàjò tí kò sì fi bẹ́ẹ̀ sowọ́ lọ́wọ́, ọkọ̀ akẹ́rù la máa n tẹ̀lé. A san owó o àmọ́ kò ní tó nǹkan tí a máa san tó bá jẹ́ ọkọ̀ elérò lalọ wọ. Ó tie jẹ́ ǹkan tí a máa n ṣe dáadáa dáadáa nígbà tá a ṣì wà lábúlé ní ẹ̀rìnlé, ẹ̀rìnlé ní Kwara State. Nígbà táwọn bàbá, bàbá ìyá mi, ìyá ìyá mi sì wà láyé. Torí àwọn ló ń wà lábúlé ní gbàyẹn tí a ń gbé lọ́dọ̀ wọn. Tá bá fẹ́ lọ oko tàbí tá bá n bọ̀ látoko, àwọn ọkọ̀ tí ó lọ kẹ́rù lóko tàbí tó bá n bọ̀, àwọn ọkọ̀ tó ti kẹ́rù la tẹ̀lé torí pé oko wa jẹ́ ibi tó jìnnà sí ilé.

Nígbà wo ni mo máa ń ra epo fún ọkọ̀ mi? Hmm. Lákókò àti lákòótán. Èmi ò tí ì ní ọkọ̀. N kò tí ì ní ọkọ̀ kankan. Ọkọ̀ elérò si ni mo sì máa ń wọ̀. Ǹkan tí mo ní ni generator, inú generator si ni mo máa ra epo sí lorekoore. Tí ọjọ́ tí má tí mò pé àní níná, màá ra epo sínú generator mi. Èmi ò ní mọ́tò tí n bá sọ pé bye bye bye.

Ṣe mo ma n fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá n sùn? Bẹ́ẹ̀ni, mo ma n fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá n sùn. Pàápàá jùlọ lọ́jọ́ tí òjò bá rọ̀ ti ilẹ́ tútù ni mo má n sábà lo aṣọ ìbora àti pé nígbà mii tí mo bá lo aṣọ ìbora gan àti sùn, kì í yá bọ̀rọ̀, kì í yá rárára. Àmọ́ tí mo bá ti lo aṣọ ìbora, màá tètè sùn. Ṣùgbọ́n tí oru bá n mú, toba jẹ́ pẹ́ oru mú, kódà ìgbà oru mi kì í wọ̀ nǹkan kan rárára, ìhòhò ọmọ luabi ni máa wà. Aṣọ ìbora gan mi dẹ ni fẹ́ kó kan mi lára torí pé mo jẹ́ ẹni tó má n lá àgùn gan.

Ṣé mo fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Ṣé mo fẹ́ràn àti máa ra oúnjẹ ní òpópónà? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ sì tún kọ́ torípẹ́ lọ́jọ́ tó pọ̀jù ó máa ń wù mí kí màá dáná n lé ní. Ó máa ń wù mí kí màá dáná nlé ní. Ẹ̀ẹ̀kọ̀kan tí mi ò bá dáná àbí bóyá mi sí nílé ni mo máa ń ra oúnjẹ ní òpópónà àmọ́ kò wọ́pọ̀. Kò wọ́pọ̀ torípẹ́ ara jẹ kì í yó yan. Ara jẹ kì í yó yan o. Tó bá ra oúnjẹ jẹ, o ò lè yó. Ẹ̀ẹ̀yan bí gẹ́gẹ́ bí èmi, èmi ò lè yó o tí mo bá ra oúnjẹ jẹ àmọ́ tí mo bá dáná nlé, ó máa pọ̀ dáadáa máa jẹ́ láti tẹ́ra mi lọ́run. Mi ò lè fi oúnjẹ tí mo sè nínú ilé fi wé oúnjẹ tí mo fẹ́ lọ rà lópópónà torí kò sí ní oúnjẹ òpópónà ò lè ká mi lẹ́nu bí oúnjẹ tí mo bá sè nílé mi.

Ìgbà mélòó ni mo máa ń fọ eyín lójojúmọ́? Ká má parọ́ ká má jalè o. Ẹ̀ẹ̀kan péré ni mí máa ń fọ eyín lójojúmọ́. Àmọ́ ẹ̀ẹ̀kan tí mo bá ń fọ eyín yẹn, mo lè lo ṣẹ́jú márùn ún lórí eyín fífọ, torí mi ò nífẹ sí kí ẹnu máa rùn tàbí kí bí kan máa kọ́ mi láhùn nínú eyín mi. N kò nífẹ síra. Nítorí ìdí èyí, ìgbà tí mo bá ń fọ eyín, màá fọ dáadáa. Màá rí pé brush wọ gbogbo ibi tó yẹ kó gbogbo korò, tó yẹ kí brush tó yẹ kí ifọnu mi ó dé, màá rí pé ó dé bẹ̀. Kó má di pé ẹnu máa ma rùn tí èmi kò sì nífẹ sí.

Kí ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, òun ni ìmọ̀ tó ń pè ní virtual assistant. Òun ló wù mí kí n kọ́, kí n kọ́ kí n sì mọ̀ dáadáa torí pé kì í ṣiṣẹ́ ká máa rìn lọ ká máa rìn bọ̀. O lè wá nú ilé ẹ, tẹ́nìkankán kò ní mọ̀ pé o wà nílé. O lè wà ninu ilé lát'àárọ̀ sulẹ́ t'ẹ́nì kankan ò ní mọ̀ pé o wà nínú ilé, wàá kàn máa dá ṣiṣẹ́ rẹ ní. Ìṣe virtual assistant yẹn ó wù mí dáadáa, ó wù mí kí n ṣe é, ó wù mí kí n kọ́, màá dẹ̀ kọ́ ọ́.

Ṣé mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi nígbàtí kọ̀mpútà mi sì wà lọ́wọ́ mi ní ọdún tó lọ lọ́un 2025. Àmọ́ báyìí, kọ̀mpútà mi ti yọnu. Àmọ́ mo n sọ̀rọ̀ lórí nǹkan tí mo fi ṣe ní àwọn ọdún tó ti lọ síyìn. Mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí ẹbí mi máa ń ṣe ni pé ìdílé onílù ni mo ti wá. Kì í ṣe ìlù bákanbákan, ìlù gángan èyí tí àwọn òyìnbó ń pè ní talking drum. Ilé ìdílé onílù ni mo ti wá. Nítorí ìdí èyí, mo lè sọ pé àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe òun ní pé onílù, ò ní wá.

Báwo ni mo ṣe máà ń kojú àsìkò ìparí iṣẹ́? Bí mo ṣe máà ń kojú àsìkò ìparí iṣẹ́ ò jupé kódà kí iṣẹ́ sì pọ̀ n'le repẹtẹ́. Kí iṣẹ́ sì pọ̀ lẹ́rẹ̀ pẹtẹ́. Ohun kan tí àwọn tó máà ń bá mi ṣiṣẹ́ fẹ́ràn mi fún ni pé èmi kì í fi iṣẹ́ wọ̀ wọ́n lọ́rùn. Èmi máa n fi iṣẹ́ rọ̀ wọ́n lọ́rùn ni. Tí ó bá ti di ago mẹ́rin, ago mẹ́rin àbọ̀, màá ti máa sọ fún wọn pé ó yá o, ẹ máa ṣíwọ́ ká máa lọlé o. Nítorí ìdí èyí bí mo ṣe máà ń kojú, bí mo ṣe máà ń kojú àsìkò ìparí iṣẹ́ ni èmi kì í rò pé torí pé iṣẹ́ sì wà n'le pẹtẹ́ ká máa ṣiṣẹ́ lọ. Kí waá máa lo àwọn ọmọ lọ́mọ bí omi òjò. Èmi kì í ṣe. Ìgbà tá bá máa ṣíwọ́, òun náà la máa ṣiwọ́. Torí pé kí ni? Ẹ̀mí iṣẹ́ gùn ju ẹ̀mí ènìyàn lọ. Bí èèyàn bá sì kú lẹ́nu iṣẹ́, iṣẹ́ sì wà ń bẹ. Ká tó bí ẹnikẹ́ni ni iṣẹ́ ti wà, ìgbà tí ẹnikẹ́ni bá sì máa kú náà, iṣẹ́ a sì tún wà. Nítorí ìdí èyí èmi kì í fi ayé ni àwọn tó ń bá mi ṣiṣẹ́ lára.

Báwo ni mo ṣe máa ń gba iyin? A! Tọ n bá yìn mi, èmi máa ń dá ìyin padà fún ẹni tó ní iyin ni. Torí pé Ọlọ́run nìkan ló tó yin. En! È lè yìn mi fún iṣẹ́ tí mo ṣe o. All well and good. Àmọ́ èmi kọ́ ni mo ní iyin. Owó iṣẹ́ tí mo ṣe òun ní mo ní. Ọlọ́run ọba ló ní iyin. Tẹ́nìkẹ́ni bá yìn mi kọjá bó ti yẹ. Màá kúrò nbẹ́ ni. Àmọ́ ju gbogbo rẹ̀ lọ, tọ n bá yìn mi lọ́kàn mi, mo màá dá ìyin padà fún ẹni tó ní iyin ni. Yes, fún Ọlọ́run ọba elédúmárè.

Ṣé mo máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe dáadáa. Pàápàá jùlọ lórí WhatsApp, WhatsApp video call, òhun ni mo máa ń lò jù. Tóbá ti di pé lẹ́nu iṣẹ́, mo máa n lo dáadáa lẹ́nu iṣẹ́ tí ǹkankan bá ti ṣẹlẹ̀, bóyá ǹkankan bàjẹ́ àbí ǹkan tó ń rà ò tó, ẹ́è, oníbàárà mi ò sì sí níbi tí a ti ń ṣiṣẹ́, màá pe nọ́mbà rẹ̀, màá ni kó wá sórí WhatsApp. Tó bá ti wá sórí WhatsApp, màá wá pè fún video call. Tí n bá ti wá pè fún video call, màá wa máa fi gbogbo àwọn, àwọn ǹkan tóń rà ta lò tí ò tó, màá máa fi hàn ní ìkọ̀ọ̀kan gbogbo ibi tí a fi sí. Àbí ǹkan tó bàjẹ́, màá yá, màá fi hàn. Máa ṣe fídíò rẹ̀, má máa fi hàn, má máa ṣàlàyé fún a dé máa wò, ìyẹn ló máa n mú kí kí èèyàn gbẹ́rí èèyàn jẹ ìyàn ló máa ń jẹ́ kí kí wọn nígbàgbọ́ n nú èèyàn. Torí pé kínni? Ó ti ṣe gbogbo ǹkan tó yẹ kó ṣe fún wọn láti mọ̀ pé ǹkan báì báì báì ló ṣẹlẹ̀. Pé kìí ṣe ẹbí rẹ o. Ẹbí rẹ ni o. Àwọn ǹkan tẹ ra ni ò tó o. Àbí o ṣẹ́kù o.

Ìgbà mélòó ni mo máa ń ṣàyẹ̀wò ìméèlì mi? Tẹ́lẹ̀, ó máa ń pẹ́ síra wọ́n, mi kì í wo torí àìṣàyẹ̀, àìṣàkókò. Àmọ́, láti ìgbà tí mo ti kó gbogbo àwọn ìméèlì tí mi ò fẹ́, tí mi ò fẹ́ràn, ìméèlì tí ò wúlò tí mo ti kó wọ́n kúrò lórí ìméèlì address mi ni mo ti bẹ̀rẹ̀ sí ní wo ìméèlì mi lóòrèkóòrè. Káṣá ní ọjọ́ méjì méjì, ìgbà mìí gan ojoojúmọ́ ni. Pé kí gbogbo àwọn ìméèlì tí ò wúlò má máa dúró síbẹ̀, mà le máa yọ wọ́n kúrò lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn ìméèlì tó wúlò àmọ́ bóyá tí ọjọ́ rẹ ti pẹ́, mà á ko wọn síbò mi oríṣìíríṣìí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tàbí tí n bá n retí méèlì kan pé ẹnìkan fílò máa sẹ́ǹdì mi ní ìméèlì lónìí, èéh, màá rí pé mo wò ó àmọ́ ju gbogbo rẹ̀ lọ. Káṣá ní ẹ̀ẹ̀kan láàrin ọjọ́ méjì tí mi ò bá ráà ye, mo lè máa wo lọ́sẹ̀ kan, bọ́ tí mo bá ráà ye, màá wo lójoojúmọ́.

Ṣé mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Mo máa ń ṣe èyí tí àwọn Yorùbá ń pè ní mind purification. Mo máa ń ṣe, màá gbọ́ oríṣiríṣi motivation speaking, tí àwọn Yorùbá ń pè ní motivation speaking. Àwọn ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ ìṣítí, àwọn ọ̀rọ̀ tó máa, tó máa, tó máa tún ọ̀, táa tún ọkàn ẹ tò. Mo máa ń gbọ́ dáadáa. Yẹn, yẹn máa ń ràn mí lọ́wọ́ láti ṣe ìsọdọ̀tun ọkàn. Boya ǹkan tó rò nípa nǹkan kan tẹ́lẹ̀, èrò ẹ, à, èrò ẹ àti ǹkan tó gbàgbọ́ nípa nǹkan náà. Tó bá máa fi gbọ́ látọ̀dọ̀ àwọn tó mọ ìjìnlẹ̀, àwọn tó níí, tó ti ṣe oríṣiríṣi nípa rẹ̀ ju ẹ lọ. Tó bá máa fi gbọ́ lẹ́nu wọn, wà á rí pé ohun tó o gbàgbọ́ nípa kíní ọ̀ún, ó yàtọ̀ sí ohun tó jẹ́ o ti tọ́ nípa rẹ̀. Nítorí ìdí èyí tí máa ti wá gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń sọ nípa rẹ̀, èyí máa ń yí mi lọ́kàn padà, á bá mi ṣe ìsọdọ̀tun ọkàn lórí ǹkan tí mo rò nípa nǹkan kan àbí ǹkan mìíràn.